Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wí wo àwọn ìràwọ̀ lórísìírísìí. Yálà ìràwọ̀ ojú ọ̀run ni àbí àwọn nǹkan tí a mọ̀ ní ìràwọ̀ ní ojú ayé. Mo fẹ́ràn kí ń máa wò wọ́n torí ó máa ń jẹ́ ǹkan tó fójú lóore tí a bá wò wọ́n. Mo sì nífẹ̀ẹ́ sí láti máa wò wọ́n lọ́pọ̀lọpọ̀.

Ah! Bí mo tí máa ń ṣe ìsọ̀rọ̀ láàárín àwọn elegbẹ mi, mo máa ń ṣe ìsọ̀rọ̀ mi ní ìwọ̀ntún ìwọ̀nsì láti má lè sọ ọ̀rọ̀ tí yóò tàbùkù ake ẹgbẹ́ mi, àbí láti má lè ṣe ọ̀rọ̀ tí yóò ṣe yẹyẹ fún wọn. Mo máa ń ṣe ìwọ̀ntúnwọ̀nsì láàárín àwọn ọ̀rọ̀. Mo sì jẹ́ ẹni tó máa ń fi ọ̀rọ̀ wọ̀rọ̀ láàárín àwọn àkẹ ẹgbẹ́ mi t'á bá jọ wà.

Ah! Ìgbéyewó iṣẹ́ tó kẹ́yìn bí tí mo ṣe, ní iṣẹ́ tí mo ṣe ní ilé iṣẹ́ Coca Cola Company. Ó jẹ́ iṣẹ́ tó, tó, tó gbún mi lomi gan, ṣùgbọ́n modú pẹ́ àbáyọrí ẹ, nǹkan tó dáa ni, nǹkan tó dáa ni tó sì fún mi ní ìdùnnú, tó fún mi ní oríyìí níbi ilé iṣẹ́ Coca Cola tí mo ti lọ síṣẹ́.

Mo mọ̀ n yàn àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ní ìsọ̀rí ìsọ̀rí. Àwọn ìsọ̀rí kan a jẹ́ ìsọ̀rí ta máa gbé iṣẹ́ fún àwọn ìsọ̀rí tí a máa ṣe. Àwọn ìsọ̀rí tí àwọn ìsọ̀rí kan sì wà ta máa gbé iṣẹ́ láti ọwọ́ àwọn tó bá se lọ sí ọ̀dọ̀ àwọn tí a tà. Eléyìí jẹ́ bí a ṣe mọ ń yan àwọn òṣìṣẹ́ ní ìsọ̀rí ìsọ̀rí. Wọ́n a lè máa ṣe iṣẹ́ láti máa fi ran ara wọn lọ́wọ́

Gẹ́gẹ́ bí engineering tí mo jẹ́, tí mo bá ń ṣiṣẹ́, mo máa ń dáhùn fóònù mi bí, gẹ́gẹ́ bí Bluetooth tí mo fi ṣetí, òun ni màá fi máa dáhùn èpè tó bá wọrí fóònù mi. Yálà ẹbí, ará àbí àwọn alábáṣiṣẹ́pọ̀ àbí alábàárà, màá máa fi Bluetooth àfi ṣetí dáhùn ìbéèrè láì yọ fóònù mi jáde láìsí dá iṣẹ́ tí mò ń ṣe dúró rá.

Àkókò tí mo bá ń dúróde ǹkan mo sì máa ń mú àkókò yẹn na láti ma fi ṣe ìgbára dì fún ǹkan tí mo ń dúróde láìní si pé tí nǹkan tí mò ń dúró de bá dé, mà a ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìgbáradì. Láì fi àkókò ṣòfò rárá, mà a máa ṣe ìgbáradì fún nǹkan tí mò ń dúró de. Orúfẹ́ nǹkan tí mò ń dúró de ló máà, ló máa dìétámì irú ìgbáradì tí mo máa máa ṣe fún. Yálà ìgbáradì nípa owó ni àbí ìgbáradì nípa àtìṣè iṣẹ́ náà.

Ẹn mo máa ń ra oríṣiríṣi nǹkan tí mo bá fẹ́. Yalá kí n lọ sínú sọ́ọ̀bù tán tí n ta láti lọ ra nǹkan. Nítorí pé mi ò fẹ́ràn kí n máa ra nǹkan láti ayélujára. Ó máa ń wù mí lọ́pọ̀. Boyá kí n lọ sí inú ọjà níbi tí wọ́n ti ń ta oríṣiríṣi nǹkan tí màá le rí irúfẹ́ nǹkan tí mo bá fẹ́ rà àbí tó bá wù mí láti pààrọ̀ irú nǹkan ọjà tí mo máa ń rà tẹ́lẹ̀, màá le rí lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n àti ní oríṣiríṣi.

Mo jẹ́ ẹ̀dá tó máa ń lo ọwọ́ ọ̀tún fún ohunkóhun tí mo bá fẹ́ ṣe. Yálà mo fẹ́ kọ nǹkan ni, mo fẹ́ gé nǹkan ni àbí mo fẹ́ gbé ohunkóhun, mo máa ń lo ọwọ́ ọ̀tún ṣe gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọwọ́ tó mo mi lára. Nígbà tí ọwọ́ ọ̀sì sì jẹ́ ọwọ́ tí mo mú fi ń ṣe support fún ọwọ́ ọ̀tún tí ọwọ́ ọ̀tún ò bá lè dá nǹkan ṣe, màá lo ọwọ́ ọ̀sì láti fi ṣe ìrànlọ́wọ́ fún un. Ọwọ́ ọ̀tún gangan lọ́wọ́ tí mo yàn láàyò láti máa fi ṣe ohunkóhun yálà jẹun, kọ nǹkan, gbé nǹkan.

Ah, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ lọ́pọ̀lọpọ̀ torí ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tó má ń, tó má ń tuni lára, tó dẹ̀ má ń mú ara ẹni balẹ̀. Ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tó, tó, tó, tó rẹwà gan-an, ó sì má ń wá pẹ̀lú afẹ́rẹ́ tó má ń tuni lára dáadáa. Ní èyí, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ lọ́pọ̀lọpọ̀.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé, bọ́ yá ìgbà tí mo wà ní 200 level ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé fún ìdí kan àbí kejì. Ìdí tí ó mú mi lọ kẹ́yìn lọ sí ilé ìkàwé ni pé mo sùn gbágbé. Mi kò jí ní àkókò tó yẹ kí n jí. Eléyìí ló fa ìdíwọ́ kí n tó sọ kí mo dáná. Mo ti ìmọ́tótó ilé, mo sì ìmọ́tótó ara. Ọjọ́ ti lọ, eléyìí ló fa ìdíwọ́ fún mi láti pẹ́ lọ sí ilé ìkàwé mi ní ọjọ́ náà.

Mo máa ń ṣe pípa ààrọ̀ ọkàn mi ní òruùru nǹkan. Bóyá mo ń ṣe nǹkan kan, mo wá ti wo ọjọ́ ọ̀la nǹkan náà, mo rí pé kò le dára, màá ṣe ìpààrọ̀ ọkà mi láti yí ọkàn mi lọ síbi eléyìí tó máa dára tí ó sì jẹ́ ànfààní fún mi àti àwọn alábàágbé àti àwọn ọmọ mi ní ọjọ́ ọ̀la.

Àṣà tí ẹbí mi máa ń ṣe ni àṣà odò wíwẹ̀. Mo jẹ́ ẹbí tó wá láti ìlú tí odò yíwa po. Fún ìdí èyí, láti kékeré láti máa n ni wọ́n ti máa ń gbé ọmọ kékeré lọ sí odò. Kò sí ọmọ náà tó jẹ́ ọmọ ẹbí mi tí kò mọ bá ṣe ń wẹ, bá ṣe ń lúwẹ̀ nínú omi, alàgbà lúgbo omi láti kékeré. Eléyìí sì jẹ́ àṣà tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ àṣà tó gbilẹ̀ tí àwọn ènìyàn sì fi mọ ìdílé mi ní ìdílé tó mọ odò wẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn gẹ́gẹ́ bí múṣù àti ewúrẹ́. But, múṣù jẹ́ ẹranko ọ̀sìn tí mo fẹ́ràn jù fún ìdí kan àbí ikejì. Múṣù jẹ́ ẹranko ọ̀sìn tó jẹ́ pé ó fẹ́ràn kí ó máa faranù mi dáadáa, kó máa bá mi ṣeré, kódà nígbà mi múṣù a máa dúró dè mí tó bá fẹ́ jẹun àfi tí mo bá wọlé ti bá ń jẹun, ni oun náà tó máa ń jẹun. So, múṣù jẹ́ ẹranko tí mo fẹ́ràn jù. Oun sì ní ẹranko ọ̀sìn tí mò ní lọ́pọ̀ yanturu.

Mo pàdé àwọn ọ̀rẹ́ mi ní bí oṣù kẹta sẹ́yìn nígbà tí mo ṣe ìrìn ájò afẹ́ lọ sí ìlú tí a ti bí mi. So ìlú tí a ti bí mi, ibẹ̀ ni àwọn yàn láàyò tí wọ́n ti ń ṣiṣẹ́ ọrọ̀ ajé wọn. Nígbà tí èmi wà ní, ehn, state capital, mo lọ sí ilé níbi oṣù kẹta sẹ́yìn. Íyá mi, ìgbà tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn.

Mo máa ń ṣe ètò owó iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ mi nípa kí ń send díẹ̀ sí wọn ni àti ẹ̀rọ ayélujára ní transfer. Mo máa ń ṣe ètò yìí fún wọn ní ìsọ̀rí ìsọ̀rí nígbà tí wọ́n bá ti fún wọn ní owó múríyá nígbà tí wọ́n wà níbí iṣẹ́. Owó sísanwó iṣẹ́ wọn, o máa ń jẹ́ ní ìparí oṣù láti lè jẹ́ pé kò lè lé ní ìwúlò fún wọn.

Mo ma n se itoju eekanna mi ni ojo meta meta sira won nitori pe lati dena aisan to le sa si abe eekanna fun idi eyi ojo meta meta sira won ma ri daju pe mo ge eekanna mi mo si fi sterilizer si lati dena awon kokoro aifojuri to ma n sa si abe eekanna ma ri daju pe mo ge eekanna mi mo si mu ose to ni eroja apa kokoro mo fi fo.

Bẹ́ẹ̀ni, mo lọ rí dókítà ní ìparí oṣù tó kọjá fún àyẹ̀wò ara mi, torí àyẹ̀wò ara jẹ́ nǹkan tí mo ń lọ máa ń rí dókítà fún ní oṣooṣù tó sù bá parí. Ní ìdí eléyìí, ní ìparí oṣù tó kọjá ni oṣù kẹwàá, mo lọ rí dókítà fún àyẹ̀wò ara mi.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ẹ̀wà àti dòdò. Ẹ̀wà àti dòdò jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù tí ìyá ìyá mi máa ń ṣe fún mi láti kékeré. Eléyìí tí jẹ́ kí n mọ àádùn tó wà níbẹ̀. Mo fẹ́ràn ẹ̀wà àti, ẹ̀wà àti dòdò tó bẹ́ẹ̀ gẹ́. Kódà kí n tó jẹ, ebi a máa pa mí, tí n bá jẹ́ tán inú mi a máa dùn torí àwọn èròjà aṣaralóore tó wà níbi ẹ̀wà àti dòdò. Ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn lọ́pọ̀ ìgbà. Kódà òun ni mo sì jẹ lálẹ́ àná kí n tó sùn.

Ibi iṣẹ́ mi jẹ́ ibi tí kò jìnnà sí púpọ̀, so fún díẹ̀ yìí ìrìn-àjò mi láti ilé mi lọ sí ibi iṣẹ́, ó máa ń gba mi bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Yálà, mo wọ táísíìnì àbí mo gbé mọ́tò ara mi dání. So ó máa ń-- fún idí ẹ̀yìí ìrìn-àjò mi máa ń tó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láti ilé mi sí ilé iṣẹ́ mi.